Mi ò ní ìdí kankan tí mo fi lè máa ní ẹ̀fọ́rí rára nítorí pé mó máa ń fira mi ní ọkọ̀ bálẹ̀ rẹpẹtẹ torí mi fẹ́ kí i máa dára mí láàmú. Lótọ̀ ó rọrùn láti kí ẹeyàn fọ ọkọ̀ bálẹ̀ ní ìlú tá a wà, ní ìlú Nàìjíríà níbi ṣùgbọ́n èèyàn ní láti wá ọgbọ́n kan àti ikejì láti fọ ọkọ̀ bálẹ̀. Nígbà kan lórí máa n fọ̀ mí, nígbà kan ni ó dẹ ti pẹ̀. Ṣùgbọ́n nísìyí, èmì gàn mo ti gbọ́n. Mo ti gbọ́gbọ́n. Wọ́n ní tí ọmọdé bá gbọ́gbọ́n, ẹ́ kúkú, àwọn òbí ẹ̀ gan a gbọ́gbọ́n ó ṣinṣin. Idi nì ẹ to jẹ pé emi náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi torí bá gbọ́n gbọ́n kó fi fọ̀ mí, emi náà ti gbọ́gbọ́n láti gbè, rí pé òrí ó fọ̀ mí mọ́.

Ní ìgbàkígbà tí mo bá ń gba àlejò torí mo jẹ́ èèyàn gangan, mó jẹ́ eyan kan tó jẹ́ wípé mi ò ń gba àlejò rẹpẹtẹ but lekookan tí n bá ń gba àlejò, mo máa ń dáná fún àlejò mi, and ẹni tó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ nígbàkígbà tí àlejò bá ti dé sí ọ̀dọ̀ mi, ẹ́eh mo ní ẹni tà jọ ń gbelé ó máa ń wà lọ́, àjọ máa ra rànmi lọ́wọ́, àjọ ṣe ètò bí oúnjẹ tí àlejò máa ṣe, ti won máa jẹ, à ṣetó bá ṣe máa ṣe à ṣẹ, à dáná, à ṣẹ a dẹ rànmí lọ́wọ́ títí tí tí a máa fi parí iná dídá fún àlejò tó wá kíwa.

Iṣẹ́ ọwọ́ mìíràn tó máa wù mí láti ṣe, yàtọ̀ sí eleyii tí mò ń ṣe lọ́wọ́ tẹ́lẹ̀ tí mò ń ṣe lọ ní ìsinsìnyí, òun ni wọ́n pè ní interior decoration. Àwọn tó máa ń tú ilé tò tí ènìyàn bá kọ́ léètò, àwọn tó máa ń wá tú ilé tò níbi tí àwọn máa mọ ibi tí gbogbo ẹrù yẹn kó wà, ǹkan tó máa fi jẹ́ kí ilé yẹn ṣe ọ̀jọ̀jọ̀ lójú ènìyàn, ènì tó máa gbé television sí i, gbé ṣíà sí i, gbé fridge sí i, gbé gbogbo ǹkan síbí bọ́ ṣe máa tó lé. Ǹjẹ́ ẹ máa hang i fún àwọn nǹkan kan orí fún ǹkan sí, to máa jẹ́ kí ilé dára lójú ènìyàn. O maa n, wù mí nítorí pé ó súnmọ́ iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ nísinsìnyí, iṣẹ́ iná ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn, eh, nǹkan decoration wọ̀nyí í tan de máa ń ṣe, máa ń ṣe sílé tó máa ń jẹ́ kí ó ṣe é ṣe jọ̀jọ̀ tó máa ń jẹ́ kí ó fíne. Óun ni àwọn nǹkan tó jẹ́ pé tí ó máa ń ṣe sílé tó máa ń jẹ́ kí ó fíne dáadáa, òun ni, eh, ó rí, ó súnmọ́ iṣẹ́ tí mò ń ṣe. Torí ẹ lo n ṣe wù mí kí n kọ́ iṣẹ́ yen, ni ba ko mọ̀ iṣẹ́ mi jẹ́ pé a lè ránrun fún mi láti máa ṣe méjèèjì papọ̀. Wọ́n pè é ní iṣẹ́ interior decoration. Ti bá de tán, màá lọ sí ibi tí màá ma, nigbatí màá, tí màá gba àwọn àlejò tí wọ́n máa ma fẹ́ tán fẹ́ wá ṣiṣẹ́ náà, ibẹ̀ ni mo máa lọ ṣe.

Mo máa ń tọ́jú oúnjẹ kó lè pẹ́ dáadáa sínú fíríjì. Ni ìsìn tí mo bá tójú oúnjẹ sí inú fírííjìì, níwòn ìgbà tí iná báti wa tí fíríìjì yẹn síì ń tutù. Oúnjẹ yẹn máa pẹ́ pẹ́ pẹ́. Kò sí ńǹkan tó máa ṣe. Fíríjì ni mo máa ń tọ́jú, máa ń tọ́jú rẹ̀ sí. Ó máa ń dè n pẹ́ dáadáa nígbà tí bá tọ́jú ẹ́, ṣùgbọ́n kò dẹ̀ sí nǹkan tó máa ṣe. Kò níye ọjọ́ tó lè fi wà níbẹ̀. Tí iná bá ti wà tí fíríjì ń tutù, ó máa pẹ́, pẹ́, pẹ́ níbẹ̀ ni kò sì wàhálà kankan, kò ṣí ewu.